Ṣé mo fẹ́ràn lọ ẹrọ ìgbésókè? Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti má a lọ ẹrọ ìgbésókè. Pápá jùlọ ní àsìkò tí bá fẹ́ ṣe èré ìdárayá, tí máa ń ṣe sí àwọn orí ẹrọ ayélujára. Ìgbà náà ni mo nílò ẹrọ ìgbésókè dáadáa, kí ó lẹ́ kó ohùn mí kó já gèrè, tí ó jẹ́ káwọn èèyàn kí wọ́n lè rí gbọ dáadáa.